Ṣe mo máa ń wọ ago ọwọ́? Èmi kì í ku ku wọ ago ọwọ́ o. Mi kì í wọ ago ọwọ́ torí fóònù mi ni mo máa ń lò ní gbogbo ìgbà láti fi wo ago mo bá ṣe ń lọ sí. Àn, so ìdí ní yii tè mi kì í fi lo ago ṣùgbọ́n ẹ̀ẹ̀kọ̀kan tí mo bá fi máa jáde lọ ibi tó bá wà important tí mo maa ń ṣe kí ni mo máa ń wọ ago ọwọ́.

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Bí a ti máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ ni pé, àwọn ọ̀rẹ́ lè sanwó jíjẹ, kí èmi sanwó mímu. Ká a sanwó bí i tí òǹkà lókù bá lọ. Òǹkà lukù se máa ń pín owó náà léèlé, tí kò sí si wà lára rárá.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Ẹ̀ẹ́ a máa bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí t'ẹ̀rín tọ̀'yaya láti fi fà wọ́n mọ́ra láti fi ṣiṣẹ́ wọn. A sì jọ máa ń sọ̀rọ̀ ní orí fóònù. Àá jọ máa ń sọ̀rọ̀ lórí fóònù láti fi sọ ọ̀rọ̀ iṣẹ, àbí ká jọ ṣe fídíò call nígbà mí tí ó bá nílò láti fi wo nǹkan tí wọ́n fẹ́ ṣe. Báyìí ni a sì máa ń bá àwọn oníbàárà wa sọ̀rọ̀

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Kò sí oúnjẹ tí awa o lè jẹ, kò sí oúnjẹ tí mi ò lè jẹ́ rárá rara o. Gbogbo oúnjẹ, gbogbo jíjẹ mímú, ìrọ̀rùn ni. Ṣùgbọ́n mo máa ń fẹ́ràn láti jẹ ẹ̀wà, mo dè máa ń fẹ́ràn láti jẹ ìrẹsì pẹ̀lú àmàlà àti ẹ̀gúsí pẹ̀lú ẹran ògúnfe àti bọ̀kọ́tọ̀. Bá yí mo se máa ń jẹ oúnjẹ.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù ní títí ká ní ti agbábọ́ọ̀lù bá ni. Mo fẹ́ràn Chelsea. Mo fẹ́ràn Chelsea láti máa wò wọ̀n ní òrìkóòrè torí pé kíni wọ́n dára púpọ̀. Ṣùgbọ́n ká ní ti boxing bá ni, mo fẹ́ràn Anthony Joshua tó mọ ẹsẹ̀ kàn dáadáa àti Muhammad Ali àti Floyd Mayweather. Mo fẹ́ràn gbogbo àwọn eléyìí púpọ̀ púpọ̀

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee ní ibi iṣẹ́. Tí a bá ti dé ibi iṣẹ́ láràárọ̀, a máa mu coffee láti fi ṣe ìdárayá ara wa ká tó di pé a máa padà lọ sí ẹnu iṣẹ́. Torí pé coffee ó máa ń ṣe ara lóore. Tí o bá ti mú, ara rẹ a ṣe yìgìyìgì, wà le fi ṣe iṣẹ́ dáadáa.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Èmi ti ka ìwé parí láti bóyá bí ọdún mẹ́rin sẹ́yìn, ní 2000 and, ọdún mẹ́rin sẹ́yìn ṣa, ni mo ti ka ìwé parí ní ilé ìwé politẹ́kínìkì tí mo ti jáde lọ sí ẹ̀kọ́ mi àti ìgbà náà dẹ̀ré àti bẹ̀rẹ̀ iṣẹ́ wa ní ìrọ̀wọ́rọ̀sẹ̀ láìsí wàhálà ara.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rin sí? À, ìgbà ọmọdé mi, a má n ṣe eré káàkàkiri gẹ́gẹ́ bí ọmọ kékeré. Àn, ká má n yí táyà kiri àdúgbò, ká máa fi agolo ká má n tò lórí ara wọn, ká máa gbá bọ́ọ̀lù. A má n gbá bọ́ọ̀lù púpọ̀ gan an tó jẹ pé wákàtí bí mẹ́rìndínlógún a fi le gbá bọ́ọ̀lù láìsinmin rárárara. Èyí ni nǹkan tí a má n ṣe jù nígbà tá wà ní kékeré.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ ọ̀kan? Òun tí a bá sí jí ní òwúrọ̀, àwọn báyìí la ṣe máa ń ṣe. A ò kọ́ tẹlifóònù wa díẹ̀ láti fi wo nǹkan tó ń lọ lágbàáyé torí pé kí ni ibi tí a ti ń jẹ́ tí a ti ń mu lé lé a gbọdọ̀ mọ̀ nǹkan tó ń lọ. Lẹ́yin igbàá tí a bá tẹlifóònù díẹ̀ tán, a lè lọ kí ìrun wa. Lẹ́yin igbàá tí a bá kí ìrun tán, a se kíni, a padà wá sílé láti wá wo nǹkan tó ń lọ lágbàáyé. Gẹ́gẹ́ bẹ́ẹ̀, a bọ̀ sórí kọ̀ǹpútà ẹ̀rọ ayárabíàṣawá láti fi máa ṣe iṣẹ́ ní ọjọ́ náà. Báyìí ni a ṣe máa ń lo òwúrọ̀ wa.

Ìgbà mélòó ni o máa ń ṣàyẹ̀wò íméelì rẹ? Gbogbo ìgbà ni èmi máa ń ṣàyẹ̀wò ímeélì o, torí pé kíni, gẹ́gẹ́ bí ẹni tó ń ṣiṣẹ́ online, a gbọdọ̀, a gbọdọ̀ wo nǹkan tí ó bá ń lọ. In case tí a bá ní àwọn customer tí ó bá fẹ́ message wa ní, through email, idí nìyí tí a fi má ń wo email wá ní gbogbo ìgbà. So that a fi ni lè pàdánù, customer tí ó bá need iṣẹ́ tàbí tó bá need ìrànwọ́ wa.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Bẹ́ẹ̀ ni mo máa ń pa àwọn fáìlì pamọ́. Tí mo bá sí fáìlì tí ó bá ní ìwúlò, màá sẹ́ǹdì ẹ sí kilaudu láti fi pamọ́ àbí ẹleyií tí kò bá ṣe kini rara o, màá rora gbe si ẹ̀gbẹ́ kan ní ibi tó bá ṣe é fi pamọ́. Bayiila ti máa ń fi fáìlì pamọ́.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Aà! A o gbọdọ̀ má mọ àwọn aládùúgbò wa torí pé kíni àwọn ni, alábàáse wa, àwọn ni olùmọ̀ran wa. A mọ àwọn aládùúgbò wa dáadáa, kódà a tún máa ń ṣeré. Àjọ máa ń dẹ́rìndọ̀wẹ̀ẹ́kẹ́ ní ìgbà mìíràn tí àyè bá gba oníkálukú àti jọ máa ń bá arawa se àsèpọ̀ dáadáa ní àdúgbò wa.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? À, tí ọkọ̀ bá wọ́n ní ìgbà mìíràn, a máa ń hódà fún wúbà. Wúbà ni a máa ń gùn lọ sí ibi tí a bá fẹ́ lọ tí kò bá ti sí ọkọ̀. Tí kò bá ti sí wúbà nílẹ̀, a máa dúró títí ìgbà tí a ó fi rí ọkọ̀ tí ó máa gbé wa lọ sí ibi tí à ń rè. Báyìí ni a ṣe máa ń dènà àìrí ọkọ̀.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Bí mo ṣe máa ń bá wọn ṣiṣẹ́ ni pé gbogbo ìgbà ni ajọ máa n wà ní ẹ̀gbẹ́ ara wa. Eléyìí tí ó bá ní ìṣòro kan àbí kejì, a ó fi, màá fi ṣekìnní, màá fún un ní ètò ọ̀nà bí yóò ṣe ṣe iṣẹ́ náà láìsí ìnira rárá. Tí ẹnìkan ò bá dé, tí kò bá rí ààyè, a bá ṣekìnní, a ó bá ṣe iṣẹ́ rẹ̀ kótó di títí yóò fi padà dé. Báyìí ni a se máa ń bá ara wa ṣe iṣẹ́ ní ibi iṣẹ́

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Kò sí àjọ̀dún tí èmi kò fẹ́ràn. Gbogbo àjọ̀dún báyìí fi fẹ́ràn ni. Hhn. Kò sí àjọ̀dún tí a ò kí ṣe. Kòkò sí wàhálà nípa àjọ̀dún kankan rárá. Gbogbo àjọ̀dún ni a máa ń ṣe. Babá rírelé a ṣe, bàbá reléyi a ṣe, àjọ̀dún fún, àjọ̀dún obìin. Gbogbo ẹ̀ pàtápàtá a ṣe papọ̀

Orin wo ni o fẹ́ràn jù? Èmi fẹ́ràn orin Mùsùlùmí, àbí orin tí eh o bá gba ni ní ìyànjú tó ti ń tọni ṣọ́nà ni ti dáadáa. Irú àwọn orin báyìí ni èmi sábà ń gbọ́ jù láti fi dá ara yá nígbà tí iṣẹ́ bá ń lọ lọ́wọ́.

Ṣé o mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́? A, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́ dáadáa. Mo lè ṣe oríṣiríṣi style tí mo bá wà ní orí kẹ̀kẹ́. Eh, alágbénusókè, àlàáfì ẹgbẹ̀rẹ, àti aláfọwọ́ mu tí ẹ̀eyan bá wà ní orí òfurufú. Kò sí oríṣiríṣi àrà tí kò sí lọ́wọ́ tèmi tí n bá ń gun kẹ̀kẹ́ o. Mo máa ń lé gun kẹ̀kẹ́ dáadáa. Mo dẹ́ wa pẹ̀lú kẹ̀kẹ́ ní gbogbo ìgbà.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn. A ní, mo ní adìẹ, mo ní, àn, mo ní ajá, mo jẹ̀tun ní ẹran ewúrẹ́ tí mò ń sìn tí ní ilé ọ̀dọ̀ mi n bí báyìí. Gbogbo ẹran ọ̀sìn ni a ní. A de tun ní olóńgbò náà tí a máa ń sìn.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Kò sí bàtà tí kò dáa lẹ́sẹ̀ ọmọkùnrin tèmi, gbogbo bàtà wíwọ̀ ni. Mo máa ń wọ bàtà adẹ́já, mo máa ń wọ bàtà shoe, mo máa ń wọ bàtà, tiwa n tiwa náà, mo sì máa ń wọ bàtà òkèòkun. Kò sí bàtà tí èmi ò lè wọ̀.

Ṣé o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá sùn? Bẹ́ẹ̀ni, a gbọdọ̀ má lo aṣọ ìbora nígbà tí èmi bá ń sùn, torí pé kíni aṣọ ìbora, ẹ́, á kó yàn kún lọ́wọ́ oríṣiríṣi nǹkan tí ó bá fẹ́ jẹ́ yan lára. Aṣọ ìbora ni á se alábobo tí o bá ti fi sùn lọ. Hmm, báyìí ni mo se máa ń lo aṣọ ìbora tí mo bá ti sùn.

Ṣé o ti lọ sọdẹ rí? Àbí ẹ ni a ti lọ sọdẹ rí. Oríṣiríṣi ọdẹ là wà ti ṣe. Ẹ̀, ọdẹ ìgbẹ́, ọdẹ, ẹ̀, gbogbo ẹ̀ ko sẹ́lẹ̀ yìí tí a se ń bẹ. A ti sọdẹ rí dáadáa. Hmm, ọdẹ àdúgbò, ọdẹ gbogbo ẹ̀ ni a máa ń ṣe. Nígbà tí ọdẹ bá dẹ ẹ̀bẹ̀dẹ̀, dẹ ẹ̀bẹ̀dẹ̀. Bẹ́ẹ̀ ni.

Gíga tí o ga, ga tó. À, emi náà ga gan maa ni, mo ga fẹrẹfẹ, mo ga tòrótò, mo ga tẹ̀rìnrìn, mo ga tọ̀ntọ̀n, mo ga gbẹ̀ǹgbẹ̀, mo ga tó ẹsẹ̀ bàtà mẹ́wàá, àwọn ọparun márùn ún. Báyìí ni gíga mi ṣe tó, ó ti ga ju lágbàyé. Hmmm.

Kí ni o maá n ṣe kí o tó lọ sùn, kó tó di pé èmi o sùn, èmi maa n ṣi kí ni, mo ma n tẹ fọ́ọ̀nù mi díẹ̀ láti fi wo ǹnkan tó ń lọ ní àgbáyé lórí fọ́ọ̀nù mi. Lẹ́yìn ngbà tí mo bá tẹ fọ́ọ̀nù tán tí mo bá ti fẹ́ sùn, mà á gbìyànjú láti ṣe àdúrà kí n tó lọ sùn. Lẹ́yìn ngbà tí n bá tì sùn tán tí àdúrà bá ti parí, mà á bọ́ síbi tí mà á ti sùn lọ títí ilẹ̀ ọjọ́ kejì yiò fi mọ́.

Ọjọ́ mélòó ni o ní fún ìsinmi ọdọọdún? Ká sa sope bóyá bí ọjọ́ méjì sá a láti fi sin ìmi, torí pé kíni iṣẹ́ wa kò gba keyàn máa sinmi púpọ̀. Ìdí nìyí tí o sábà máa ń níra diẹ́ láti fi máa sinmi. A n, gbogbo ìgbà la máa ń wà ní ẹnu iṣẹ́

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìsẹ̀mbáyé? Irọ́ o, èmi ò fẹ́ràn láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé torí ọmọ Mùsùlùmí gidi ni èmi. Èmi ò kíì lọ káàkiri láti fi máa wo nǹkan tó ń ṣẹlẹ̀. Àdúrà ni emi màá ń ṣe láti fi borí gbogbo ìṣòro tí ó bá ń bọ̀ ní ojú ọ̀nà. Báyìí ni èmi ṣé màá ń ṣe iṣẹ́ temi, so, èmi ò kíì lọ sí ìsẹ̀mbáyé láti lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ torí pé kíni ní ìgbà mìíràn wà tó pé àa ni fẹ́ jẹ́ kí èèyàn kí ó ṣe kíni, kí ó níwá lára. Ìdí nìyí ti emi fi máa ń fi ẹ̀rọ tèmi sí ìdákẹ́jẹ́jẹ́. Nígbà tí mo bá fẹ́ ṣe nǹkan tí ó bá wà ìpọ́tántì, tí n ba tí ṣe tán, màá tọ́ ṣe kí ni màá tun dá padà sí ìgbà sokẹ́ ìpadà.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Tí mo bá fẹ́ kí àwọn ènìyàn ní gẹ́gẹ́ bí àṣà tiwa ní ibíbài, a máa ń ṣe kíni a máa ń dọ̀bálẹ̀ ìyàkàtá sílẹ́lẹ̀ ni a máa fọ́ ọwọ́ kan lẹ́lẹ̀ láti fi kí àwọn ènìyàn fún ẹni tó bá jù wá lọ. Ṣùgbọ́n ká láwọn ọ̀rẹ́ wa ni àjọ máa ń bọ ọwọ́ báyìí ni a ṣe máa ń kí àwọn ènìyàn.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Kò sí ọwọ́ tí èmi kì í lò o. Ká ní kí kọ iṣẹ́ bá ni, ọwọ́ ọ̀tún ni mo máa ń fi ń kọ iṣẹ́. Ká si ni o jeun náà owó òtún ni mo fé máa jeun láì tí a bá lọ sí ílé ìgbésẹ̀ ni a máa ń lo ọwọ́ òsì. Témi ba dẹ fẹ̀ ja isẹ́, mo máa ń lo ọwọ́ méjèèjì láti fi kan isẹ́, bí èmi ṣe máa ń lo ọwọ́ tèmi lé lé yìí.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Gbogbo ìgbà temi bá ti ṣe àdéhùn, inú ọkàn mi ni yóò wà, ot e, títí dígbà tí mo bá tó pé ṣàdéhùn náà ni yóò tó kúrò ní inú ọkàn mi. Báyi ní emi ṣe máa ń rántí àdéhùn tí n ba ṣe fún àwọn èèyàn ní gbogbo ìgbà torí pé kíni? Èmi e kì í ṣẹni tí yóò ṣàdéhùn tí kò ní mú ṣẹ. Idí nì yí tí mo fi máa ń rántí ní gbogbo ìgbà tí n bá ti ṣàdéhùn.

Báwo ni o ti máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Tí fóònù mi bá ti n ríng, tí iṣẹ́ tí mo bá ń ṣe tó bá wà important, màá dáa dúró, titi di igbà tí màá fi parí iṣẹ́, tí mo bá ti wá parí iṣẹ́ tán, màá pe ẹni náà padà láti fi ṣàlàyé bó ṣe n lọ fún un. Báyìí ni mo se máa ń dáhùn fóònù tí n baá ti wà ní ibi iṣẹ́.

Ṣé o máa ń mu Ògùn lójoojúmọ́? À, èmi kì í sábà lo Ògùn ó. Èmi kì í sábà lo Ògùn, ijọ́ tí ẹ ara mi bá fẹ́ sí bak bá kọ́ nìkan ni mo máa ń lo Ògùn. Torí pé kíni mi ò ki n, mí o nìfẹ́ sí Ògùn mímu tó fi dórí àgbo mii nì ìfẹ́ sí i. Ṣùgbọ́n ọjọ́ tó bá fẹ́ rẹra díẹ̀, oun ni mo máa ń lo Ògùn láti jẹ́ kí ara tun yápadà.

Báwo ni o se máa yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Tí eeyan bá fẹ́ yan alábàáṣiṣẹ́ pọ̀, ẹni tí orí ẹ̀ bá pé um tó mọ̀ nǹkan tó ń ṣe, òun ni mòún maá ba ṣe iṣẹ́ láti jẹ́ kí iṣẹ́ kó lọ ní ìrọ̀wọ́ rọ̀sẹ̀. Báyìí ni lemi se máa yan àwọn ẹni tí èmi ó bá ṣiṣẹ́ torí kini ẹni tó bá yàn ó wà ìmpọ̀tàǹtì láti fi mọ irú iṣẹ́ tí ẹ máa bára yín ṣe.

Ṣé o máa ń gba ímelì àwọn àìwúlò, à? A máa ń gba ímelì tí kò bá wúlò lọ́pọ̀lọpọ̀ gba. Àwọn ímelì scammer àtàwọn tí ó ní, ẹ́, ìmúra rárá. Oríṣiríṣi ímelì ni a máa ń gba. Èmi máa ń fojú fo irú àwọn ímelì báyìí ní àbí kí n delete wọn kúrò ní orí ímelì mi láti fi ààyè sílẹ̀.

Ti o jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan? Bẹ́ẹ̀ni, mo má ń jẹ́ ṣe ètò ǹkan lọ́pọ̀lọpọ̀ torí pé kí ni gbogbo ǹkan láyé yìí nípa ètò ni. Òun ni mo má ń ṣe ètò ni olórí. Ko dẹ si nkan tí mi o lè ṣe ètò le lórí, hmm, àti tító àti tòǹtò àti títò ǹkan gbo gbo ẹ pátà pátà la má ń ṣe ètò le lórí.

Ṣé o máa ń jẹ gọ́ọ̀mù? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ gọ́ọ̀mù nígbà tí mo ṣèkéré díẹ̀, mo máa ń jẹ gọ́ọ̀mù. To ri kí ni gọ́ọ̀mù ó dùn, ó ní adùn lẹ́nu, títí tí mo máa fi jẹ tán. Ṣùgbọ́n nígbà tí a ti ń di àgbà, ò a lè jẹ gọ́ọ̀mù mọ́. A ti fi gọ́ọ̀mù jíjẹ sílẹ̀.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìtagbangba? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn iṣẹ́ láti máa ṣiṣẹ́ ìtagbangba toripe kínni, ẹ tún máa bá oríṣiríṣi àwọn èèyàn sọ̀rẹ́ láti íbẹ̀ lọ láti fi so ìdí nìyí tí mo fi fẹ́ràn iṣẹ́ ìtagbangba láti máa ṣe iṣẹ́ ìtagbangba, so but most of the time iṣẹ́ inú ilé ni mo máa ń ṣe jù.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Èmi kò sí ǹkan tí èmi ò fi lè polówó. Ǹkan tí mo máa ń lò jù náà ni, ẹ́ ẹ̀rọ ayárabíàṣá, social media. Mo máa ń lo social media láti fi polówó ọjà tí mò ń ta. N mòde máa ń ṣe ìpolówó enú náà fún àwọn èèyàn náà. Tí wọ́n bá need i irú ọjà tí mo bá ń ta. Báyìí mo sì máa ń ṣe ìpolówó ọjà mi.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? A! Ojoojúmọ́ ni mo máa ń fọ ọkọ̀ mi, tí ó bá ti dọ̀tí má gbé lọ síbí tí máa ti fọ̀ àbí kí n gbé lọ sí car wash láti lọ fọ̀, báyìí mo ti máa ń fọ, báyìí mo ti máa fọ ọkọ̀ tèmi ò tí má ti, ọkọ̀ mi bá ti dọ̀tí o, hmm.

Kí ni o máà ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Ǹkan tí mo máa ń ṣe láti fi tayọ àwọn alábàáṣiṣẹ́ pọ̀ ní wípé iṣẹ́ tèmi tó máa ń yàtọ̀ sí tàwọn yòókù. Èmi tun máa ń tí gírétì àwọn ǹkan tuntuntuntun tí àwọn yòókù mi kò kìí lò. Báyìí ni mo sì máa ń tayọ àwọn ẹlẹgbẹ́ mi ní ibi iṣẹ́.

Ṣé o ti lu etí rẹ? Irọ́ èmi kò lú etí tèmi o. Ọmọ ọkùnrin tó mọ̀ nǹkan tó ń ṣe ni èmi. Èmi kì í ṣe alu etí. Àwọn obìnrin ilé wa ló máa ń lu etí. Mo gẹ́gẹ́ bí ọkùnrin, ààyò gba rẹ láti fi lu etí. Ọmọ gidi kì í lu etí. Sọ́, ìdí níyì tí emi ò fi lu etí o. Sugbọ̀n tí mo bá lọmọ obìnrin, yóò lu etí ẹ. Yóò ti lo yieríini.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ̀? À bẹ́ẹ̀ni a máa ń pín oúnjẹ fún ẹni tí kò bá tíì jẹun, a pín oúnjẹ wa fún un, a si jo jẹun papọ̀ báyìí ni a se máa n pín oúnjẹ torí pé kí ni ìpín oúnjẹ? A mọ mu ìbùkún wa ni, ẹni tí kò bá ti lòúnjẹ jẹ a se kí ni a fun lóúnjẹ jẹ, báyìí ni a se máa n pín oúnjẹ rẹ̀

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójoojúmọ́? Àì, èmi gẹ́gẹ́ bí ọmọ mùsùlùmí tó si mọ ẹ̀sìn rẹ̀ dájúdájú, ẹn, gbogbo ìgbà ní mo máa ń fọ ọwọ́, tí mo bá fẹ́ kírun, ní ẹ̀ màrùn lójoojúmọ́ mo máa ń fọ ọwọ́, tí mo bá fẹ́ jẹun mo máa ń fọ ọwọ́, tí mo sì lọ sí ilé ìgbọ̀sẹ̀ náà, mo máa fọ ọwọ́ náà. Idì níyi temi fi máa ń fọ ọwọ́ ni óorèkórè ní ojoojúmọ́.

Ṣé WiFi yẹn ó yára tó? Bẹ́ẹ̀ni, WiFi mi ó yára púpọ̀. Ó ń sá eré burúkú toje wipé tí ẹ bá fẹ́ download ǹkan tó bá pọ̀, yóò tètè download rẹ̀. Ṣùgbọ́n ìgbà mìí na wà tó jẹ́ wípé WiFi náà ó máa ṣe kí ni, ó máa ń rún, ẹ ó máa ń slow down, kì kí sáré rárá rara. Ìgbà yìí, ó ti máa ń rún, ó bá ń ṣe àkóbá lọ́pọ̀lọpọ̀ tí a bá fẹ́ upload fáìlì sí kíláùdì. Ṣùgbọ́n gbogbo o sì gbígbẹ́ ní ẹ́ ìgbà mìíràn ó máa ń yára dáadáa.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Bẹ́ẹ̀ni, mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára. Mo máa ń lo ìpara láti fi para, mo máa ń lo pẹ̀fún láti fi kí ara mi ṣe yọ̀tọ̀yọ̀tọ̀, mo dẹ̀ tún máa ń lo ọṣẹ tó dára, hmm, láti fi wẹ̀, hmm, mo dẹ̀ tún máa ń lo, hmm, oríṣìíríṣìí nǹkan ẹ̀ṣọ́ ara tó ọmọkùnrin ń lò, mo fi sì máa ń ṣe ẹ̀ṣọ́.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí dáadáa, mo sì tún máa ń gun gan. Tí a bá lọ sí excursion, a máa gun ọkọ̀ ojú omi láti fi lọ síbi tí a bá ń lọ. Ìgbà mìíràn dẹ̀, ètò ẹ pé tíṣẹ́ má bá gba ọkọ̀ ojú omi, mo máa ń gun. Bayii mo se máa ń gun ọkọ̀ ojú omi lọ sí ibi iṣẹ́ àbí tí a bá ti ń lọ sí excursion.

Ṣé o mọ̀ bí a ti ń ya àwòrán? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ya àwòrán. A lè fi fóònù ya àwòrán, a de lè tun fi e--ẹ̀rọ kámẹ́rà náà táwọn fọ́tò gíráfà tí wọ́n máa ń lò, a lè fi ya àwòrán. Oríṣìíríṣìí ọ̀nà ni a lè fi ya àwòrán tí yiò de se kíni tí yio fine i daadaa.

Té o mọ̀ bí a ti ń pa ẹja? Pẹ́jà. Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń pa ẹja. Tí a bá fẹ́ mọ ẹja, ká ní ẹja tí ki kò bá ṣi rárá ni. A máa mú ẹ̀ ìdèkùn tá ń pè ní nẹ́ẹ̀tì, a fi kọ́ igi wa, àwa mú oúnjẹ ẹja díẹ̀ láti fi tan ẹja náà wá sókè etí omi. Báyìí ni ẹja náà yóò sì wọnú nẹ́ẹ̀tì náà, táwa ò sì fa ẹja náà sí òkè.

Ṣé o wọ gíláàsì? Ìgbà mìíràn wà tó je pé mo maa n wọ gíláàsì tí, mo bá fẹ́ jáde lọ. Ṣùgbọ́n gbogbo ọ̀pọ̀ ìgbà mi kì í lo gíláàsì. Mo ma lo gíláàsì dáadáa tí mba fẹ́ jáde. Ìgbà mìí wà tó je wipé tí mba wà lórí ẹ̀rọ ayarabiasa mi, mo ma n lo gíláàsì náà.

Níbo ni o máa ń ra ǹkan? Kò sí ibi tí èmi ò ti lè ra ǹkan, ṣùgbọ́n ibi tí mo ti maa ra ǹkan jù ni orí ẹ̀rọ ayélujára Íńtánẹ́ẹ̀tì, mo máa ń order ǹkan ní àti ibẹ̀. Tó bá ti di ìgbà mìíràn tó ba jẹ́ pé ǹkan tí mo bá fẹ́ rà kò pọ̀ rárá, mo máa ń lo àdúgbò àbí kí n lọ sọ́jà láti fi lọ ra ǹkan tí mo bá nílò.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? A! Èmi máa ń jẹ ẹran o. Kò sí ẹran tí èmi ò lè jẹ. Mo máa ń jẹ round about, mo máa ń jẹ shaki, mo máa ń jẹ pọ̀nmọ́, mo máa ń jẹ fùkú, mo máa ń jẹ ẹdọ. Kò sí ẹran tèmi ò lè jẹ tí ń bá rí ẹran. Mo dẹ máa ń jẹ, eh màlúù, odidi màlúù mo máa ń jẹ àti ẹran ògúnfe.

Kíni mo máa ń ṣe ní àṣálẹ́? Tó bá ti di àṣálẹ́, èmi má ń, ẹ, ìgbà mìíràn jẹ́ pé mo máa ń gbá game. Mo máa bá àwọn ọ̀rẹ́ mi gbá game ní online. Hmm, ìgbà mí sì wa to jẹ́ pé mo máa ń ka ìwé tó bá ti di lálẹ́. Ìgbà mìíràn si wa to jẹ́ pé màá, tó bá ti kírun tán, màá gbàbé lọ sùn ni. Bémi sì máa ń ṣe alẹ́ tẹ̀mí le leyi.

Báwo ni o ṣe máa ń gbọ́ ìrò àwọn oníbàárà? Ẹ̀, mo máa ń bá àwọn, máa ń gbọ́ ohùn àwọn oníbàárà mi ní orí fóònù. A máa ń bá ara wa sọ̀rọ̀ ní orí fóònù. Tí iṣẹ́ bá wà abí tí kò bá ṣiṣẹ́, a máa ń pe ara wa lórí fóònù láti fi mọ bí àlàáfíà onkaluku won bá ṣe rí. N báyí ni mo ṣe máa ń gbọ́ ìrò àwọn oníbàárà.

Ṣé o máa ń ṣèwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Àwọn máa ń ṣèwádìí tí bà, tí àwọn èèyàn bá bá mi ṣiṣẹ́ ó di dandan kí n ṣèwádìí wọn láti fi mọ irú èèyàn tí wọ́n ṣe torí kò le wà okay kí èèyàn máa bá mi ṣiṣẹ́ kí ń má mọ irú èèyàn tan jẹ́ torí tí nǹkankan bá ṣẹlẹ̀ níbi iṣẹ́ mi, màá fi lè mọ ọ̀nà tí màá gbà láti fi wá ìdí ikookan ẹni tí ó bá wà ní àrọ́wọ́tó iṣẹ́ náà. Ìdí nìyí ni Temi fi máa ń ṣe aláa, ẹ́ ṣèwádìí àwọn alábáàṣiṣẹ́ pọ̀ mi láti fi dáàbò bo iṣẹ́ tí gbogbo wa táa ń ṣe papọ̀

Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró dè nǹkan? Tí n bá dúró dè nǹkan, ká ní ǹkan tí ó bá jẹ́ ǹkan ẹlẹgẹ́ ni, àdúrà náà ni a máa gbà tí wípé kí Ọlọ́run jẹ́ kó kó ṣeé ṣe. Ká sì ní ǹkan tí a bá rà óun ni, inú wa máa dùn náà ni pé àwọn ǹkan yìí ó ń bọ̀ ní ojú ọ̀nà. Gbogbo àwọn ǹkan tí mo máa ń ṣe ní eléyìí tí mo bá dúró dè ǹkan.

Báwo ni ẹ ṣe máa ń tọ́jú èékánná rẹ? Àti èékánná mi ti máa ti rí pé nǹkan tó yọ ti fẹ́ kánni, màá ṣe kí ni? Màá fi abẹ, màá fi gé, màá dẹ fi kíni fáìlì ẹsẹ̀ láti fi fáìlì rẹ̀, só dà á tó fi le gúnrégé dáadáa ju ti àtẹ̀yìn wá lọ. So gbé mi ṣé máa ń ṣe, ẹ́, ìtọ́jú èékánná ẹsẹ̀ mi léyìí.

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà ní inú ọkọ̀? Emi kí ń sábà bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀. Sugbon awon nkankan ló lè fa ìbínú gẹ́gẹ́ bí ariwo oju--- àpọ̀jù nínú ọkọ̀ àbí tí ẹnìkan bá pọn ọmọ sẹ́yìn tó mọ ilé náà tó máa ń fi ọwọ́ gbá. Táà dẹ̀ tí sọ fún ẹni yen pé kó ka owo mo ---ọwọ́ ọmọ náà sí aṣọ, ṣùgbọ́n tí kò gbọ́. So gbogbo àwọn nǹkan tí ó máa ń fa ìbínú na ni eleyi Àbí tí èèyàn bá ń gùn fèẹ láyè fi ọwọ́ bẹnu ní inú ọkọ̀. Gbogbo àwọn nǹkan báyìí máa ń fa ìbínú torí pé ǹkan tí ò dá kí ẹ̀ máa ṣe ní àárín ọpo àwọn èèyàn ni.

Ṣé o máa ń fi ìdáàbò bò oòrùn sára? Bẹ́ẹ̀ ni, mo máa ń fi, eh, mi máa ń lo ìdáàbò bò láti fi bò ara mi tí, eh, mo bá fẹ́ sùn, o. Sugbọ́n láti fi jẹ́ kí nǹkan burúkú kó má wọlé sí èèyàn lára, idi niyí tí emi fi máa ń lo ìdáàbò bò oòrùn sí ara tí mo bá fẹ́ sùn.

Ṣé o máa ń fín tùràrí? À, bẹ́ẹ̀ni ẹ̀kọ̀kan máa ń fín tùràrí ṣùgbọ́n kì í sáré láti gbogbo ìgbà gẹ́gẹ́ bí Mùsùlùmí ṣùgbọ́n mo máa ń lo tùràrí lẹ́yìn ẹ̀kọ̀kan. Ẹ̀ òpì tùràrí ó máa ń jẹ́ kí ara kó dùn yàtọ̀ ó sì máa ń jẹ́ kí àwọn ǹkan tí ò dáa kó sá kúrò ní agbègbè ká èèyàn. Ìdí ní yèn témi fi máa ń lo tùràrí nígbà tí mo bá fẹ́ lòó.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́, àwọn òṣìṣẹ́ tí a jọ máa ń ṣiṣẹ́? Bí mo ṣe máa ń darí wọn náà ni pé eléyìí tí íse rẹ̀ bá jọ mọ́ kọ̀mpútà, a máa sọ pé ká direct won lọ sí ẹ̀rọ̀ ayara bí àṣà. So eléyi ti ò bá ń ṣe iṣẹ́ animation bí yóò ṣe ṣe tí yóò fi gbogbo ara rẹ̀ se, mo máa n darí wọn lọ síbẹ̀

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? Aà, mo máa fẹ́ràn àlọ́ dáadáa. Mo máa ń gbọ́ àlọ́ dáadáa tó bá pani lẹ́rìn, àtẹ́lẹ́ yìí tó bá kọ́ni lọ́gbọ́n. Gbogbo àwọn àlọ́ báyìí tí, ẹ́, ó ń ṣe iṣẹ́ gidi nípa ìgbésí ayé ọmọ ẹ̀dá. Torí ẹ́, mo fi máa ń gbẹ́ ẹrú àwọn àlọ́ bẹ́ẹ̀. Aà, ìdí nìyí.

Báwo ni ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn ti ṣe rí? Àwọn iṣẹ́ tí mo ṣe sẹ́yìn iṣẹ́ tó, tó dára ni. Tí inú àwọn kọ́ítọ́mà mi tò sì dùn sí. Dé bí pé wọ́n ti e tún fẹ́ sọ pé awọ́n ó tún máa gbé iṣẹ́ wá ní gbogbo ìgbà tí wọ́n o tun ń sọ fún àwọn èèyàn mi. Ó báyìí ni ẹ̀ iṣẹ́ àgbésẹ́, iṣẹ́ àgbéyẹ̀wò mi lo ṣe rí.

Àkókò mélòó ni ó máa ń jẹ oúnjẹ alẹ́? Àwọn oúnjẹ alẹ́ tèmi, eh, tí n ba fẹ́ jẹun, boyà bíi ọwọ́ ago méje. Ìdí tí mo ti máa ń jẹun lọ́wọ́ agoméje fún oúnjẹ alẹ́ òní pé torí tí ó bá ti di alẹ́ tí èèyàn bá ti ń pẹ́ jẹun, àwọn gbogbo àwọn oúnjẹ, gbogbo àwọn nǹkan tó ye kó se lára kò ní lè ṣe. Idí léléyìí tèmi fi máa tètè jẹun. So dàá gbogbo àwọn nǹkan tí oúnjẹ bá fẹ́ ṣe kó to di pé máa lọ sí orí ìbùsùn. Yó tètè ṣe, so tó jẹ́ pé oorun yẹn náà á fi lè ṣe kín ní a fi lè lọ ní gẹrẹ́gẹ́ láìsí ìdíwọ́ kankan tí èèyàn bá ń sùn lọ́wọ́.

Irú ìbọ̀sẹ̀ wo ni o máa ń fẹ́ràn wọ̀? Àwọn ìbọ̀sẹ̀ oní fẹ́lẹ́fẹ́lẹ́ yẹn ni èmi máa ń, ni mo máa ń wọ, ọ̀n tí ó máa ń ní ihò lárá torí yóò fi fẹ́ atẹ́gùn sí ẹsẹ̀. Ṣùgbọ́n nínú òtútù ni mo máa ń wọ ìbọ̀sẹ̀ tí kò ní ní ihò hárà torí pé kí ni, yóò fi le pa òtútù mọ̀. Ṣùgbọ́n tí ó kóbá sí òtútù àwọn oní nẹ́ẹ̀tì tí atẹ́gùn ò mọ̀ gbà wọlé, òun ni mo máa ń wọ̀ sí ẹsẹ̀.

Nígbà wo ni ó máa ṣe ìmótótó ilé rẹ? Ojoojúmọ́ ayé ìmótótó ilé kò gbọdọ̀ má ṣe ṣe torí pé kí ni ìmótótó ara ni ìmótótó ẹ̀mí. Àn, gbogbo ìgbà àárọ̀, ọ̀sán, alẹ́ la fi máa ń ṣe ìmótótó. Tí a bá rí ìdọ̀tí kan, a ó mú kúrò. B'emi mi ṣé máa ń ṣe ìmótótó tèmi ní ilé yìí láti fi dáàbò bo, àn, agbèyìká mi kuro ni ọwọ́ àìsàn burúkú.

Nígbà wo ni o kẹ́yìn kọ ǹkan tuntun ní ibi iṣẹ́? À, èmi kì í sábà kọ ǹkan o. Àn, ṣùgbọ́n nkàn tí èmi ò bá fẹ́ràn sí i ni mo máa ń kọ. Ìgbà tí àwọn èèyàn bá fi ń kàn lọ̀ mí ní ibi iṣẹ́, ogun ènìyàn ni mo máa ń rán. Mo máa ń fẹ́ràn sí i nítorí pé kí ni ẹbùn kò ṣe é kọ̀. Àn, ìdí nìyí té mi o ki n sábà ṣe ǹkan kan ní ibi iṣẹ́ láti fi fi ẹ̀mí mi imóre hàn sí àwọn alábàásísẹ́ papọ̀

Oṣù wo ni a bí ọ? A bí mi ní oṣù, oṣù Kejìlá tí àwọn eebò ń pé ní December, ní ọjọ́ kọkànlá, ọjọ́ kọkànlá ní ọdún 1990. Kórọ́ pé, òhun ní a bí mi, ní December ọhun ni á bí mi.

Ṣé ojú rẹ dára? Bẹ́ẹ̀ni, ojú mi dára torí tí ojú mi ò bá dára ni èmi kò ní mọ ṣe gbogbo àwọn nǹkan tí mò ń ṣe báyìí. Òun ojú mi dára púpọ̀, even pẹ̀lú wípé mo tún máa ń tẹjúmọ́, ẹ́, àwọn ẹ̀rọ alágbèéká àti ayárábiàsà mi lójoojúmọ́ ṣùgbọ́n náà kò sì tún sí wàhálà kankan níbi ojú. Òun ojú mi ó gúnrégé, ó dẹ́ rìnà dáadáa ní gbogbo ìgbà láìsí wàhálà kankan rárá.

Ṣé o máa ń lo ọ̀pá ìfámúrà nígbà tí o bá ń mu ohun mímu? À bèéni, mo máa ń lo straw tán ọ̀pá. Èleyi ti awon oyinbo ń pe ni straw. Mo máa ń lo dáadáa. Especially tí ó bá ti jẹ mọ́, eh, eh, ike tó bá jẹ pé kò sí gbẹnu sí, eh, ni mo fi máa n lo ọ̀pá yìí láti fi fi faa àfi ìdáàbòbò tí mo bá mú nǹkan. Ìdí nìyí tí mo fi máa ń lo straw.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Oríṣiríṣi àṣà ni ó kún ilẹ̀ ti wa. Awọn Yorùbá ní ti wọn, àwọn Hausa ní ti wọn, bẹ́ẹ̀ ni àwọn Kínní nà. Gbogbo oun kàlukú ó ní àsà tí wọ́n ń se. Kò sí àsà kan tí a ò lè dá lára ní ibi báyìí. Gbogbo àsà síse dídá lára ni.

Ṣé o ti béèrè olùrànlọ́wọ́ láti ọ̀tọ̀ olùsítò ẹ̀rọ rí? Bẹ́ẹ̀ni, èyan o gbọdọ̀ máa béèrè ìrànlọ́wọ́ torí pé kí ni? Ǹkan tí eyàn o bàní tí ẹni kan tó bá sìní, ó di dandan kí ẹ̀yàn béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ iru ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí o bá wá ṣe fún àbì tí ó bá ní ṣe fún ọ, ọwọ́ rẹ̀ ló wá kú sí. Ṣùgbọ́n kò ní wípé bọ́yá ó ní tọ̀un kó ni rànlọ́wọ́, só mo máa ń béèrè lọ́wọ́ olùrànlọ́wọ́ dáadáa lọ́wọ́ àwọn ènìyàn.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Bẹ́ẹ̀ni, oúnjẹ tó máa ń fún ni lára tó ń fún ni lókun oun ni mo máa ń jẹ. Bíi ẹ̀wà, bíi èso, bíi ẹ́, àwọn oúnjẹ protein tó ń ṣe ara lóore ni mo máa ń jẹ nígbà lóòrèkóòrè láti fi jẹ́ kí ara mi kó jí pépé, kí ó gbó à, àwọn nkan múdùmúdú yi ná kó ṣe kín ni, kó lọ geerege.

Ṣé o fẹ́ràn jókòó ní ilẹ̀ feresẹ̀ nínú ọkọ̀ òfurufú? Àrá bẹ́ẹ̀ ni mo máa ń jókòó sí etí, ẹ́, ojú window ferese ọkọ̀ òfurufú torí pé kí ni, ǹkan àkọ́kọ́ ni pé yiò je kí atẹ́gùn kó máa wọ agbári èèyàn lọ. Hmm, nkan lẹ́ẹ̀kejì ni torí pé eyan yiò fi máa wo ǹkan tó ń ṣẹlẹ̀ ní ẹ́ àti ta láti inú ilé síta. Ìdí nìyí temi n fi máa ń jókòó sí, ẹ́, etí ọkọ̀ òfurufú.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, kò ṣáwọ́ ẹni tí àwa o kí n pé àti àwọn tátí bá ṣiṣẹ́ tẹ́lẹ̀ àtàwọn oníbàárà tuntun. Gbogbo won pátápátá ni a máa ń pè láti fi to wọn létí nǹkan tó tún ń lọ àti àwọn àǹfààní tó tún wà lọ́dọ̀ wa àti tí wọ́n bá tún níṣẹ́ nílẹ̀ àti iṣẹ́ tá bá ti bá wọ́n ṣe láti ti mọ bí iṣẹ́ náà bá ṣe rí. Ìdí nìyẹn taa fí wọ́n máa ń pe ara wa ní orèkóòrè.

Ṣé o ní ìwà tí ó dára nígbà tí o bá ń jẹun? Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun, torí tí èmi máa fẹ́ jẹun, mo gbọ́dọ̀ ni bi eyan se léṣe, àn, láti fi lè pa oúnjẹ jíjẹ eyàn mó. Oríṣìíríṣà ara ni mo máa ń dá tí mo ba fẹ́ jẹun. Àn, a gbọ́dọ̀ fọwọ́, a gbọ́dọ̀ bu omi sọ́dọ̀, a si gbọ́dọ̀ mọ cover enú wa tí a bá ti fẹ́ gún ún fẹ́.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ayé kọ̀ọ̀kan rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? À, èmi gbọ́dọ̀ bá dáàbò bo ni nítorí pé kí ni èmi kì í fi gbogbo nkan tí bá ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé tèmi, èmi kì í fi hàn lórí Íńtánẹ́ẹ̀tì. Hmm, bí àwàdà, bí àwọn eré alágbànijù, òun ni mo mọ̀ kí a máa ń fi sórí Íńtánẹ́ẹ̀tì. Sugbon awon tí ó bá ti jẹ́ mọ́ ìgbésí ayé, èmi kì í fi sórí Íńtánẹ́ẹ̀tì láti fi dáàbò bo ara mi.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Kò soṣù té mi ò fẹ́ràn jù, ṣùgbọ́n oṣù tí mo nífẹ̀ẹ́ sí jù ni oṣù Ramadanu, tí a bá fẹ́ gba àwẹ̀ torí pé kíni mo nífẹ̀ẹ́ sí àwẹ̀ gbígbà nítorí pé kíni àwọn àǹfààní té ìyẹn máa ń rí nínú àwẹ̀, ó pọ̀ dáadáa ju ìgbà tí kò bá sí àwẹ̀ lọ. Ìdí nìyí tí mo fi nífẹ̀ẹ́ sí oṣù tí àwẹ̀ bá wà nínú rẹ̀.

Ṣé o máa ń na ara rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń na ara. Lóje kí ni ìná ara? Eeh, yóò fi jẹ́ kí ara kó tún, kó tún ṣe gírí yàtọ̀ ju ti àtẹ̀yìn wá lọ. Tí mo bá rí pé nǹkan ti fẹ́ ma se mi, màá needí láti díde láti fi na ara mi tàbí kín ná ara mi gbálẹjá sí orí ibùsùn mi. Báyìí ni mo ṣe máa ń na ara.

Ṣé ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn jí? Bẹ́ẹ̀ni, mo máa ń darí. Ó rọrùn fún mi gidi ni tí màá ń darí àwọn ènìyàn. Torí pé kí ni? Ọgbọ́n tí Ọlọ́run fún kálukú ọtọ̀tọ̀ ni. Ìdí nìyí tí mo máa ń fi ọgbọ́n mi láti fi darí àwọn èèyàn. F'àwọn èèyàn tí wọ́n bá mọ nǹkan tí mi mọ̀. Gbogbo ǹkan tí mo bá mọ̀, màá fi lè dárí wọn.

Àkókò mélòó ni o máa ń lọ sùn? Kò sí àkókò tí èmi ò le sùn o. Oo, gbogbo ìgbà tí orun bá ti ń kun èmi, èmi yóò sì kini máa fẹ́gbé lélẹ̀, màá ti lọ sùn. Ṣùgbọ́n púpọ̀ ìgbà mo máa ń pẹ́ sùn. Boyá bí aago mọ́kànlá, aago méjìlá, aago kan, máa tó sùn nígbà mìíràn torí pé kíni iṣẹ́ tí mò ń ṣe kò gba òòrùn púpọ̀. Oo, ìdi nìyí tí mo fi máa ń lọ pẹ́ sùn nìgbà mìí. Ṣùgbọ́n ìgbà mìí náà tún re, mo lè máa ṣiṣẹ́ lọ kí òòrùn gbé mi lọ ki n dẹ̀ dìí jọ̀ kejí.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ wo ni o fẹ́ràn jù? Kọ́sí ọjọ́ tí èmi o fẹ́ràn nínú gbogbo ọ̀sẹ̀ ṣùgbọ́n Sátidé àti ọjọ́ Sọ́ndí tó jẹ́jọ́ sí mi, o wà dáadáa torí bí kíni ìwà àtàwọn ẹbí rẹ, ẹ jọ tán ṣeré papọ̀, ẹ jọ ṣìnkú papọ̀. Ìdí nii tí mo fi fẹ́ràn rẹ̀ ju àwọn yòókù lọ?

Báwo lo kẹ́yìn lọ rí dókítà? Gbogbo ìgbà ni mo máa ń lọ sí ẹ̀ dókítà tí ìlera ǹkan kan tó bá ti jẹyọ, màá dé lọ rí dókítà mi láìsí pé problem kan wà láti fi lọ se àyẹ̀wò ara torí pé kí ni, dandan ni kí ènìyàn ṣe àyẹ̀wò ara láti fi mọ ǹkan tó tún ń lọ nínú ara.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? À, ìgbà kú ìgbà tí aṣọ bá ti dọ̀tí, òní èmi máa ń ṣe kíni mo máa ń fọ aṣọ. À, ìgbà kú ìgbà tí aṣọ bá ti dọ̀tí ni. Lórí kíni aṣọ òórùn kò sí pamọ́ nínú ilé láti fi lè dáàbò bo, à, àyìka àti ara wa. Idí níi ti aṣọ bá ti dọ̀tí, tí mo fi tete máa ń fọ̀.

Ṣé o fẹ́ran àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ṣe ìpàdé lórí fóònù. Kó dà ní ọ̀pọ̀ ìgbà, gbogbo ìpàdé tí mo máa ń ṣe ju, ìpàdé àti órí fóònù ni. Nítorí pé kí ni, ó yára ju ìpàdé tí káfojúríra wa lọ. Àn, gbogbo àwọn èèyàn tí ó tún mọ̀ tẹ́lẹ̀, ó tọ̀ mọ́ wọn láti ibẹ̀. So ìdí nìyí tó fi máa ń ṣe ìpàdé lórí fóònù ju eléyìí tí gbógbó wá tá wọ́n ríra wa lọ.

Ṣé o fẹ́ràn lọ sí etíkuń Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí etí òkun láti fi lọ jayé àti tún fi lọ fi mọ àwọn ènìyàn tí èèyàn ò mò tẹ́lẹ̀. Ídí nìyí tí mo fí máa ń lọ sí etíkùn, láti fi lọ gbafé ayé níbẹ̀. Fún ìdí èyí, ó dára púpọ̀, èèyàn ó sí tún mọ àwọn ńkan tí èèyàn kò túnmọ̀ tẹ́lẹ̀.

Ṣé o ní ètò láti fi iṣẹ́ rẹ lọ sí ìlú mìíràn? Bẹ́ẹ̀ni, tí abà rí ààyè àti ìgbìyànjú, iṣẹ́ tẹ̀ mi ó jemọ́ iṣẹ́ ìlú mìíràn, àń, ti kò ní sí probíléèmù kankan rárá. Hmm, iṣẹ́, torí pé iṣẹ́ tí mò ń ṣe, iṣẹ́ òkè òkun, to ye pé àwọn oyinbó ni a máa ń bá ṣiṣẹ́ jù, oun na ni mò ń ṣe. So, idi nìyí to ye pé kò sí ibi tí mí ti le ṣiṣẹ́.

Yàrá tí mo nífẹ̀ẹ́ sí jù nínú yàrá mi ò náà ni yàrá ìgbé ẹ̀yọ̀ ayárábiàsà mi sí, torí ibe ni mo ti máa ń ṣe iṣẹ́ ní gbogbo ìgbà. Ibẹ̀ de tun ni mo ti máa ń play àwọn géèmù tí mo máa ń play. Ó dẹ́ tun fẹ́ dáradára. Ó sì tun ní àwọn, ẹ́, ìgbafẹ́ ọyẹ́ nínú. Idi niyen te mi fi máa ń lo yàrá náà ni gbogbo òre koòrè.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Oríṣìíríṣìí ọ̀nà ni mo fi ń gba àwọn ènìyàn lọ́wọ́. Tófi dórí owó, tófi dórí oúnjẹ, tófi dórí ìbá wọn ṣiṣẹ́, wọn tí wọ́n o bà lè ṣe. Àwọn ọ̀nà wọ̀nyí mo fi máa ń ran àwọn èeyàn lọ́wọ́. Torí wípé kíni ìrànlọ́wọ́ èeyàn, ó máa ń lá oore fún ènìyàn náà ni. So ìdí nìyí tí mo fi máa ń ran àwọn èeyàn lọ́wọ́.

Ṣé o fẹ́ran oúnjẹ tó ní ata? Bẹ́ẹ̀ni, a fẹ́ran oúnjẹ, mo fẹ́ran oúnjẹ tó bá láta púpọ̀. Torí kí ni? Yóò fi lè ta èèyàn lẹ́nu ni. Ẹ rò pé oúnjẹ tí kò bá láta, àwọn ó máa ń rín èèyàn lọ́kàn. So ìdí ni temi fi máa ń jẹ oúnjẹ tó bá ní ata dáadáa, kí ó dára fi lè tún jẹ́ kí ara kó tún ṣe yẹ́múyẹ́mú.

Ṣé o jẹ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ni o, kùtùkùtù àárọ̀ ni mo ti máa ń jí. Even gan nígbà mi àti òru ni màá ti jí tí màá ṣe àdúrà. Nígbà tí màá ṣe àdúrà tàn, màá tú tẹ fóònù dié, ibí tí mbá ti ń tẹ fọ́ònù lọ́wọ́ ni àkókò ìrun yìí ó ti tó, tí màá dìde lọ kí ìrun ní òrò ọjọ́ náà.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Bẹ́ẹ̀ni mo mọ àmì ìràwọ̀, a ní dùn, a ní rẹ, a ní mí. Torí àmì ni èèyàn yóò fi mọ irú àwọn ọ̀rọ̀ Yorùbá tí ẹ̀yin bà fẹ́ kà jáde nítorí pé kíni ọ̀rọ̀ Yorùbá ó ju ara wọn púpọ̀. Idi ni yii ẹ̀yin te fi gbọ́dọ̀ mọ àmì láti fi lè ṣe àmì ìdánimọ̀ orúkọ àwọn ọ̀rọ̀ tí ẹ̀yin bá fẹ́ pé jáde.

Ṣé o máa ń ṣeré ìdárayá? Aà ó gbogbo ìgbà ní máa ń ṣeré ìdárayá, gbogbo ìgbà ni. Mo máa ń ṣeré ìdárayá bọ́ọ̀lù gbígbá, mo máa ń ṣeré ìdárayá ìṣẹ́ kíkàn, mo sì máa ń ṣeré ìdárayá tẹníìsì, a máa ń figí gbá, torí pé kíni ó máa ń tún jẹ́ kí ara èèyàn kó tùn jí pépé ju tàtẹ̀yìn wá lọ.

Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Kò sí àwọ̀ tí mi ò fẹ́ràn o, àwọ̀ tí ó bà sa ti ṣe déédé ara tẹ̀mi ni e mi màá ń lò. Ṣùgbọ́n àwọ̀ tí mo tó fẹ́ràn jù lọ ni àwọ̀, ẹ́, olómi ọsàn, àwọ̀ olómi dúdú àti àwọ̀ gírí. Hmm, àwọn àwọ̀ yìí ó dára púpọ̀ láti máa lò, mo fẹ́ràn jù síi.

Báwo ni o ṣe máa ń yanjú àwọn, yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayára bí àṣá kọ̀mpútà? Óké. Àn, tí kọ̀mpútà mi tí ó bá ti ní issue, tí ó bá ti ní ìṣòro kankan, èmi máa kọ túù wo fúnra lára mi láti wo nǹkan tó ń ṣẹlẹ̀. Tí n ba ti wa rí pé mo ti túù tí mi kò sí, àn, ǹkan tí mo le ṣe lórí, màá dẹ́ padà láti gbé lọ sí ọ̀dọ̀ àwọn tó ń tún ẹ̀rọ ayára bí àṣá ṣe. Tí wọ́n sì bámi tunṣe, lé, tí ó sì máa ṣiṣẹ́ padà.

Ní ìgbà wo ni o máa ra epo fún ọkọ̀ rẹ? À tí mo bá ṣì ń jáde lọ ni mo máa ń ra epo. Epo tí mo sì máa ń rà rí o máa ń pọ̀ dáadáa, ó máa ń kún láti fi jẹ́ kí n gbé lọ, kí n gbé bọ̀ layo ati alaafia Láìsí pé báyìí a ó ń paná ní ojú ọnà. Ìdi re temi ì fi máa ń ra epo tí yóò kún inú ọkọ̀ dáadáa láti fi kojú, ah, ìtàn epo ní ojú ọnà tí ẹ̀yà bá ń lọ lọ́wọ́

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Àti, ẹ́, èmi ò kí sábà ra ẹ̀rọ ayárabíàṣá tuntun, ẹ́, as far tì eleyi tí mò ń lò tó bá ti ń siṣẹ́. Ṣùgbọ́n ìgbà mí mú wa dárú pé iṣẹ́ wa tún lè di ẹ̀rọ mi, so ìgbà náà ni mo tó máa ṣe kí ni? Mo tó máa ń lọ wo íńtánẹ́ẹ̀tì láti fi lọ wo ilé tí a tún lè rà.

Kí ni ó máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Ǹkan tí mo máa ń wá lára àwọn òṣìṣẹ́ tuntun náà ni wípé, emo wipe àwọn òṣìṣẹ́ tuntun àwọn tun máa ń ní omi ọgbọ́n ju àwọn tí wọ́n ba ti ṣiṣẹ́ tẹ́lẹ̀ lọ hmmm Torí pé kín ni àwọn tó máa ń ní àwọn ehnnn eròǹgbà mí tí iṣẹ́ tuntun fi máa ń yá. Ìdí nìyí ti èmi fi máa ń wo àwọn òṣìṣẹ́ tuntun.